Sọ fún wa nípa iṣẹ́ ọkọ̀, iṣẹ́ oko. Iṣẹ́ oko je iṣẹ́ ti a tun mo si iṣẹ́ agbe eyii ti àwọn baba wa nse nígbà iṣaju. Àwọn kankan náà sì ń ṣe iṣẹ́ àgbẹ̀ yìí àmọ́ kò wọ́pọ̀ bíi ti tẹ́lẹ̀ mọ́.

Sọ fún wa nípa gèlè àti bí a ṣe ń wé. Gèlè jẹ́ ohun ẹ̀ṣọ́ tí àwọn obìnrin ń lò ní ilẹ̀ Yorùbá. Ọ̀nà kan náà ni a lè fi wé gèlè. A lè fún ẹni tí ó mọ gèlè wé tí ó bá wá wé, tàbí tí ẹni náà bá mọ we fúnra rẹ̀ kí ó yì wé.

Ṣàlàyé ìlú kékeré tí ó mọ̀ dáadáa. Àpẹẹrẹ ìlú kékeré tí mo mọ̀ dáadáa ó jẹ́ ìlú kan tí ó súnmọ́ agbègbè mi. Mo mo ìlú yí daada nítorí ó kéré mo sì tún gbé ibẹ ríi. Àwọn awùsá ló ngbe bẹ̀ wọ́n ò pọ̀ rárá.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Oúnjẹ tó kù ó pe oríṣiríṣi. Tó bá jẹ́ oúnjẹ tó mo sẹ jẹ̀ tan láìpẹ́ tó ṣẹ́kù, mo lè jẹ́. Amo to ba jẹ oúnjẹ to ti pe to sekun mi o ni le jẹ kò ju bẹ́ẹ̀ lọ.

Lérò rẹ, kí ni ó ń ran ènìyàn lọ́wọ́ láti pẹ́ láyé pẹ̀lú ìlera? Lérò mi, ìhùwàsí igbé ayé lójoojúmọ́, ìyẹn day-to-day life activity, òun ló ń ran ènìyàn lọ́wọ́ láti pẹ́ láyé pẹ̀lú ìlera. Èyí wá ní ọ̀nà oríṣiríṣi, nípa oúnjẹ jíjẹ, nípa eré ìdárayá, nípa orun sísun àti àwọn òmíràn tó so mọ́.

Sọ fún wa nípa òkè tí o ti rí tàbí gun. Òkè tí mo tí rí tàbí tí mo gun. Òkè kan wà ní ìlú kejì sí ibi tí mo wà. Òkè yìí ga lọ́pọ̀lọpọ̀. Ọjọ́ tí mo kọjá ní tòsí ibẹ̀ ni mo ríi, àmọ́ mi ò tíì gun rí.

Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Èmi máa ń gbìyànjú láti ṣiṣẹ́ ju àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi. Mo máa ń lọ extra miles láti tayọ síra àwọn alábáṣiṣẹ́ pọ̀.